Erm, tábìlì náà ni a mọ̀ sí table. So table iṣẹ́ mi ó, ó fẹ́, ó fẹ́. Bí àwa mẹ́ta la ń jókòó sí orí table yẹn. And lórí table yẹn, kiní wà ń bẹ, ìwé wà ń bẹ, laptop wà ń bẹ. Erm, oríṣiríṣi àwọn nǹkan ṣà wà ń bẹ tó ṣà jẹ́ bí office file. Table yẹn dẹ̀ ní kiní to je pé bí drawer to je pé wọ́n máa ń draw ní ẹ̀gbẹ́, ẹ̀gbẹ́ ẹ́ báyi to ẹ́ pé wọ́n máa drawer tó máa tí lè drawer ẹ lẹ́gbẹ̀ẹ́ bí eleyi. Wa, èèyàn lè kó documents àti àwọn oríṣiríṣi àwọn nǹkan sí inú drawer yẹn. So bí, em, table mi ṣe rí nìyẹn. So ní, ó, table yẹn kò kín ṣe table tí mò ń lò tẹ́lẹ̀tẹ́lẹ̀ nìyẹn. Wọ́n ṣẹ̀ change eléyìí ni. Wọ́n ṣẹ̀ change eléyìí fún mi ni. Eléyìí tí mò ń lò tẹ́lẹ̀tẹ́lẹ̀, iyen o fi bẹ́ẹ̀ gba ẹrù dáadáa. Erù kékeré ni èèyàn lè kó sórí eléyìí tí mò ń lò tẹ́lẹ̀tẹ́lẹ̀ yẹn. So ó ti wá kún. So bí space by space, ní each each person ló ní space wọ́n fi kiní ṣe demarcation sáàrín yẹn, demarcation sáàrín yẹn. So eléyìí tá ń lò tẹ́lẹ̀tẹ́lẹ̀ yẹn, demarcation è, space tí each each person ní ó, ó kéré. Ó kéré to 'e pe kò lè gba àwọn nǹkan, ehn, nǹkan tó pọ̀. Àwọn most nǹkan tí èèyàn bá ní dání kò lè gba dání. So kò lè gba dání nígbà yẹn. So ló jẹ́ kí wọ́n change, erm, table yẹn. Bon se wá change ẹ̀. Then eléyìí táń wá padà wá gbé wá yìí ó wá tóbi gan. Ó dẹ̀ gba gbogbo àwọn nǹkan tí èèyàn bá fi sí i ló gba pátápátá, pátápátá. Ó tún ní drawer gan. Ó fẹ́ there's a way to yẹ́ kan fi se to je pe ó fẹ́ díẹ̀. Ó tún gùn ju other kiní lọ. So each each person, àwa mẹ́ta la wà lórí table kan. So each person ló ní demarcation ẹ. So kò n ṣe pé mo ṣe mistake ju kan sórí table ẹ àbí mo ṣe mistake gbé nkan sórí table ẹ. Demarcation ti wà ní, ó ti wà ní àárín each table. So each each table ná, each, erm, part naá lórí table yẹn náà ló ní drawer. Like drawer ti tọ̀ do titi e so tẹ́ tẹ́lẹ̀ yẹn, tẹ́ tẹ́lẹ̀ ìgbà kan tẹ́ pé à ń lò table kan to je pé gbogbo orí table yẹn ló free. To'epé mo lè ná owọ́ mi báyìí kí n gbé sórí tableẹni yen. Mo lè gbé file sórí table tọ̀do mi báyìí bá tẹ́ ẹni kejì wá dé tó bá ṣe mistake kó tó, boya bí tìtì ẹ ló pé. So àwọn mix up máa ń ṣẹlẹ̀ nígbà yẹn. So èmi wá feel pe tó ri e ló jẹ́ kan change table yẹn. Tọ́ fi wá di pé wọ́n fi demarcation sí àárín ẹ, àárín ẹ. So kò sí pé mo ṣe mistake kí ń mú, eh, file e àbí mo ṣe mistake gbé nǹkan sórí, nǹkan tó bá ti lè fi mú ẹ. So kó fẹ́ mú nǹkan lórí table ẹlòmíì, èèyàn ò kín ṣe mistake nìyẹn. Torí ó ti kúrò ní demarcation ni yẹn. So o máa mọ̀ bóyá o fẹ́ mú nǹkan lórí table eléyìí àbí eléyìí ò kín ṣe table tìtì ẹ. So nǹkan tí mo rí pé ó yàtọ̀ ní table yẹn ni yen and o tún fún èèàn ní pri-- more privacy. Yes, because órí former table yẹn gbogbo nǹkan tó bá ń ṣe pátápátá làwọn èèyàn náà a máa wòó lórí system. E get? But lórí eléyìí náà ó tún fún èèyàn ní more privacy because gbogbo nǹkan tó bá ń ṣe kọ́ ni wọ́n máa má rí. Wọn ò ti ẹ̀lé ríi gbogbo nǹkan tó bá ń ṣe gan. Tó bá ń tẹ system, tó bá, tó bá cover ara ẹ dáadáa wọn ò lè rí nǹkan tó ń ṣe. Tó, ẹni tó bá wa fẹ́ a máa sọ pé òun fẹ́ máa rí nǹkan tó ṣe ó máa mọ̀. Torí wọ́n ṣi ni way to jẹ́ pé ìwọ fún ra e tó bá jókòó pẹ̀lú chair o máa fẹ́ cover, erm, table yẹn. So ó fún èèyàn ní, bíi pé ó fún èèyàn ní more privacy ju títẹ́lẹ̀tẹ́lẹ̀ yẹn lọ. So and, erm, another thing to'pé mo tún rí pé, erm, table yẹn tún jẹ́ kó yàtọ̀ ni pé, erm, erm, privacy yen náà mo lè sọ pé ó jẹ kó yàtọ̀. Ani ò tún gba file ju tẹ́ tẹ́lẹ̀ yẹn lọ. Ti tẹ́lẹ̀ tele yẹn to'epé every free table gbogbo orí everybody ni, anyhow iní. So drawer kan ni everybody ń lò nígbà yẹn. Drawer kan ni everybody ń lò. But eléyìí, each each section of that table ló ní drawer tọ̀dọ́ tìtì ẹ. Iru ọ̀dọ̀ tìtì ẹ bá yen. To bá ti lè ṣí drawer titì ẹ, ó wà níbi ẹ̀gbẹ́ by the left tó bá ṣe jókòó. So kò sí pé èèyàn kan ṣe mistake kí kó file sínú draw- drawer ti tọ̀dọ́ ẹ. Kò, iru mistake bẹ́ẹ̀ yẹn ò lè wáyé. Àbí èèyàn kan ṣe mistake tó fi ṣí draw, erm, drawer tọ̀dọ́ ẹ tí, ẹhe, àwọn mistake bẹ́ẹ̀ yen tó máa ṣẹlẹ̀. So iru mistake bẹ́ẹ̀ yẹn kò lè wáyé 'cause everything gbogbo ẹ lọ́ ń ṣe ní like wọ́n ṣe gbogbo ẹ̀ ní section by section. So kò ṣe, kò sí mistake bí ó ṣe máa ń wáyé tẹ́ tẹ́lẹ̀ pé, "Ah, mo máa kó ìwé sínú drawer à yìí mo máa rí." Ṣé kò ṣe pé o ti kó mọ́ ìwé tọ̀dọ́ ẹ báyìí? No, each each person ló ti ní drawer tọ̀dọ́ ẹ. So kò sí bí mistake yẹn ṣe fẹ́ máa, bíṣé fẹ́ máa persist. Mo dẹ̀ like bó ṣe ṣe bẹ́ẹ̀ yẹn torí ó clarify pé kí a máa wò ó pé tá ló tó wá gbé kiní tí mo gbé síbí báyìí, tá ló ṣe kiní kan. So gbogbo kiní yẹn ló ti reduce. So nǹkan tó tún jẹ́ kí n like ẹni yen.

Mi ò wọ, ehm, gíláàsì, and ó ti ṣe dié gan tí mo ti wọ, tí mo ti wọ gíláàsì last. And ìdí tó fi jé pé ó ti ṣe dié tí mo ti wọ gíláàsì last ni pé tí n ba ti fẹ́ jáde, n mo máa ń wọ gíláàsì. Though àwọn èèyàn kan máa ń sọ pé tí a ba ti fẹ́ ṣiṣẹ́, pé kí eeyan máa, pé kí a máa dé gíláàsì torí pé, eh, iṣẹ́ tí mò ń ṣe ó deal pẹ̀lú pé kí eeyan máa ṣiṣẹ́ lórí system. So àwọn èèyàn máa sọ pé kí eeyan máa wọ gíláàsì, kí eeyan máa wọ gíláàsì tí eeyan máa ti n ṣiṣẹ́. But èmi fi ìpé, ehm, ó máa-- tí n ba ti lè wọ gíláàsì jù, ó máa ní bí mo ṣe máa ń ṣẹ initially lenú iṣẹ́. So òun ni ò kí ń jẹ́ kí n wọ gíláàsì and two ojú ó dùn mi. So, torí pé ojú ti o dùn mi yẹn ni ò jẹ́ kí n, ò jẹ́ kí n máa wọ gíláàsì. But ki n ṣe pé ẹni tó jú bà dùn torí pé-- but tí báa fẹ́ jáde nígbà mi for fashion sake, ó máa ni àwọn dress kan to jẹ́ pé mo máa wọ, tẹ́ pé mo máa dé gíláàsì lélórí. To jẹ́ pé ó dẹ̀ máa, ó dẹ̀ máa wà okay, ó máa rhyme and all that. So kò ṣe pé mo wà against àwọn tó ń dé gíláàsì, but èmi personally ojú ó dùn mi. So mo máa n ríran clearly. Tí báa ti dé gíláàsì yẹn for a very long time because iru iṣẹ́ tí mò ń ṣe torí pé mò ń ṣiṣẹ́ lórí kọ̀m̀pútà. So àwọn èèyàn máa feel ìpé since tẹ́ pé mò ń ṣe iṣẹ́ pé ó yẹ kí máa lo gíláàsì láti shield, ehm, ray kọ̀m̀pútà yẹn kó má ba à máa wọ inú ojú mi directly. Pé kí máa lo gíláàsì láti fi protect ojú mi. But èmi personally mò rí, mi rí nǹkan tó jẹ́ pé, ehm, tó le, tó bad ná bẹ. Mo ti try rí. Ó dẹ̀ ti, mo ṣe wọ̀, mo ṣe ṣiṣẹ́ yẹn, ó ti, ó ti ṣùn mi lẹ́ because mo feel ìpé mo máa rí nǹkan tí mò ń tẹ̀ dáadáa tí máa lo normal eyes mi jù pé tí báa lo, tí báa lo, ehm, gíláàsì. Torí tí máa ṣe, tí mo ṣe ń lo gíláàsì yẹn, ó máa ń jẹ́ kí gbogbo ẹtẹ tẹ tẹ tẹ sun mi. Kí màá parọ́, gbogbo ẹ̀ a máa sun mi. Tí bàá ti lè n wo bé yen, "Ah, wo." So that's why màá, mo kàn máa yọ dànù ni. Mo máa yọ dànù. So tí màá ti yọ dànù náà, awa da bi ẹni pé yeah, mo fi ìpé mo kind of feel more connected mọ́ nǹkan tí mò ń ṣe jù ìgbà tí mò ń lo gíláàsì. Even though tí bàá ń kàwé gan, tí màá rò pé tí màá ń kàwé, tí màá n lo, tí màá dé gíláàsì tẹ́lẹ̀tẹ́lẹ̀, tí màá ti ń kàwé bẹ́ẹ̀, mo máa yọ gíláàsì yẹn ojú mi. Mo máa yọ. Kò ṣe pé láti lè fi rí nǹkan tí mò ń kà dáadáa o, but mo kàn máa yọ pé kí n lè fi ẹhẹn. So màá yọ gíláàsì yẹn, màá dé so that, màá lè fi rí. Ko je pé kí n lè fi rí nǹkan tí mò ń kà dáadáa, but there's a way tẹ́ pé mo máa-- kò ṣe pé mo ṣe ń ka gíláàsì yẹn, mi rí nǹkan tí mò ń kà dáadáa. Mo ṣe ń lo gíláàsì yẹn, mi rí nǹkan tí mò ń kà dáadáa. But tí màá yọ gíláàsì yẹn, there's a way tẹ́ pé ó f-- ó máa feel tẹ́ pé tẹ́rí pé ehen, mo máa dàbí ẹni tó bẹ́ẹ̀ní, kí mo rí nǹkan tí mò ń kà dáadáa náà ni. So that's why tẹ́ pé tí màá ti lè ń ṣe nǹkan tó jọ mọ́ medical, ehm, iṣẹ́ àbí kíni bẹ́ẹ̀ yẹn, èmi kì í lo gíláàsì torí ó máa ń disrupt mi. But tẹ́ kí mò ń jáde, ẹhẹn, pé bí a bi normal call pé kí n kọ́ fi view náà ni, iyẹn mo lè wá lo gíláàsì. Mo mọ̀ pé ìyẹn ò kí n, ìyẹn ò kí ń máa ń ṣe kíni lọ́dọ̀ títiẹ. So ìyẹn màá ń lo gíláàsì dáadáa. But tọ́ bá ti lè di ibi iṣẹ́, ó máa jẹ́, tí màá dé gíláàsì, ó máa jẹ́ kí iṣẹ́ yẹn kó tètè sun mi. Ó ni ò kí ń jẹ́ kí ń dé gíláàsì. Tí màá dé gíláàsì, ó máa jẹ́ kí iṣẹ́ yẹn kó tètè sun mi. So ó fẹ́ mú mi rán ti ọjọ́ kan nígbà tí mo wà ní ibi iṣẹ́, ibi iṣẹ́ tí mo kọ́kọ̀ ṣe nígbà kan. So mo ṣe dé láaro ọjọ́ yẹn, mo dé gíláàsì. Ṣébi o dára pé, "Ah, gíláàsì wọn like, ó fit ẹ, ó ṣe kíni kan." ẹ̀yàn kan tún sọ pé mo dàbí ọmọ kékeré gan. Like i look like a child. So okay, ó fit ẹ, ó ṣe kíni kan. So ìgbà ti ọ̀gá wa náà dẹ̀ rí mi, o màá sọ pé, "Ah, o máa dé ìgò pé ẹhẹn, ó fit ẹ, màá dé ìgò." But ìgbà tí màá bẹ̀rẹ̀ sí ní ṣiṣẹ́, tí màá bẹ̀rẹ̀ sí ní ṣiṣẹ́ tẹ́ pé iṣẹ́ yẹn ti fẹ́ pa orí mi dànù. Ìgbà tó yà kosẹ̀ anybody tó, tó rán mi nígbà tí mo ju gíláàsì dànù. Mo kọ, mo kọ wá ibi kan fling e si ìgbà tẹ́ pé iṣẹ́ ti fẹ́ pa orí mi dànù. So mo kọ̀, mo kọ̀ ju síbi kan sá. Mi, ah wo, aláyé wo. Mo dẹ̀ ṣe notice pé mo ju síbi kan yẹn, tí mò ń lo, tí mò ń ṣe pẹ̀lú barefoot. Mo wá rí pé ó, ó, eh, speed mi, ó fast. So èmi feel pé kò ṣe pé ó bád tẹ́ tí ara mi tẹ́ kó lè ṣiṣẹ́ láìlo gíláàsì. So èmi dẹ̀ ní tí màá lo gíláàsì tí màá ń ṣiṣẹ́, a máa disrupt nǹkan tí mò ń ṣe ni. That's why tẹ́ pé mo máa ju, màá dàbí ẹni tí mò ń fẹ́ ju sẹ́gbẹ̀ẹ́ ibi kan pé kó ń tẹ́ ẹ, kó ń gan lọ wá ibi kan jókòó sí ná, kí èmi kọ́kọ́ sort ẹhẹn. So ò lè mi rí sí ní ọ̀rọ̀, ehm, ò lè mi rí ní ọ̀rọ̀ gíláàsì. So ó depẹ̀nd lórí bó ṣe. So mò ń máa ń lo gíláàsì nígbà mi tí ó bá jẹ́ pé iṣẹ́ tí mo fẹ́ ṣe yẹn kò jọ iṣẹ́ tó jẹ́ iṣẹ́ tó serious lọ títí bí a normal kíni. But tó bá yí pé iṣẹ́ gidi mo fẹ́ ṣe níbi iṣẹ́ o, mi ò kí ń lo gíláàsì torí gíláàsì yẹn máa jẹ́ kí n slow down. E get. But mi feel pé the reason why tẹ́ pé mo lè fi lo gíláàsì tí èmi bá ṣiṣẹ́ yẹn ni pé mi fi, mi wà under tension. E get. But sometimes tí mọ́ n bá, tí mọ́ n bá dá àwọn customer loun, wọ́n máa fi ẹ sí tension tẹ́ pé tóò bá ẹhẹn. So èmi feel pé torí ẹ ni ó jẹ́ kí, eh, mo jẹ́ ẹ̀yàn kan tó máa ń lo gíláàsì.

Mo máa ń lo àkókò pẹ̀lú ẹbí mi dáadáa. Ehn, báyìí ni mo ṣe máa ń lo àkókò pẹ̀lú ẹbí mi tí n bá ti le jí ní àárọ̀. Mo máa ń jí ní àárọ̀ ní ago márùn-ún àbọ̀. So tí bá ti le jí ní àárọ̀ bẹ́ẹ̀ yẹn ni ago márùn-ún àbọ̀. Èmi àti àwọn ẹbí mi like, mo máa ń make sure pé mo bá wọn sọ̀rọ̀, àjọṣeré, àjọṣe everything. Then táwọn bá ti lè lọ sí school, èmi náà máa lọ sí ibi iṣẹ́. Then tó bá ma fi di ǹnkan bí ago márùn-ún, àwọn náà ti máa dé, èmi náà ti máa dé. So a tún ní time láti eh, túbá ara wa ṣeré náà láti wá pẹ̀lú ara wa. So then ọjọ́ week-weekend bẹ́ẹ̀ la ṣe máa ń ṣe. Títí láti ọjọ́ Monday sí ọjọ́ ehm Friday. Then tó bá ti wà di ọjọ́ weekend, a máa ní time láti lò pẹ̀lú ara wa dáadáa. Torí kò ṣì anybody tó ń lọ ibi iṣẹ́, èmi ò lọ ibi iṣẹ́, àwọn ò lọ school. So kò sí ibi tí a ń lọ. So most times náà, mo máa ń pe àwọn ẹ̀gbọ́n mi, màá pe àwọn àbúrò mi, màá bá wọn sọ̀rọ̀ pé báwo ni pé báwo ni tọdọ wọn and too láti get ehm feedback. Then tí wọ́n bá free náà, a lè jọ jáde together ká ṣeré jáde, ká tú padà wá. Iye tí wọ́n bá free. So bẹ́ẹ̀ ni mo ṣe máa ń bá àwọn eh ẹbí mi lò ní kíni. Irú àná báyìí daddy ṣì pé mi lánàá. Tán bèèrè pé báwo ni àlàáfíà ẹ́, báwo ni gbogbo ẹ. So wọ́n sì máa máa pè mí ní ẹ. Èmi náà dè tún máa pè wọn náà tí èmi nà bá tún ní time. So tó bá ti wà di weekend eh eh weekend tó jẹ́ pé almost everybody náà ló ní time. So èmi feel pé weekend jẹ́ ìgbà tí ọjẹ́ wípé èèyàn máa, ó jẹ́ ìgbà tí ó jẹ́ wípé èèyàn máa ní full time láti lò pẹ̀lú àwọn ẹbí rẹ àti ará àti àwọn ọ̀rẹ́. Irú weekend báyìí mo lè pe àwọn ọ̀rẹ́ mi pé kí wọ́n jẹ́ ká jáde, ìrú ọjọ́ Saturday pé kí a jọ jáde and ibi tí a máa jáde lọ gan ò le máa jẹ́ ibi tó jẹ́ pé o eh o jìnnà lọ títí. Kò kọ̀ jẹ́ pé a kọ́ fẹ́ jáde láti eh lákòó tí to just get in, láti get in touch pẹ̀lú ara wa tọ́ rí pé ó ti pẹ́ tí àti sọ̀rọ̀ last. So a kò lè jáde ká ra ǹkan tó pọ̀ lọ títí. Eh eh so then a tún sọ̀rọ̀, a tún ṣe gbogbo ẹ a tún padà lé. But nígbà holiday period, èmi feel pé ìgbà holiday period ló fún èèyàn ní time láti lò pẹ̀lú àwọn ẹbí ẹ ju. Ànd holiday period yìí ni ìgbà December. Ìgbà December náà ni mò lè feel pé tó jẹ́ holiday period tó jẹ́ pé èèyàn ní time láti lò pẹ̀lú àwọn ẹbí ẹ ju jú ju. Torí ìgbà Easter eh okay torí pé a ń ṣọdún eh ikú Jésù so celebration náà wà ọ̀pọ̀. Ó wà nípa pé kí èèyàn yera èni wo ẹ́ ju kíni lọ. But ìgbà Christmas ni ìgbà tó jẹ́ pé àbí Jésù so everybody má inú everybody máa dùn pé okay o a Jésù Kristi àbí Jésù Kristi o kíni kan ẹ jẹ́ ká jọ yọ and gbogbo ẹ gbogbo ẹ. So èèyàn máa ní time láti lò fún àwọn ẹbí ẹ ní ìgbà, nígbà yẹn náà. Ní ìgbà December yẹn, èèyàn máa jáde. Irú holiday period èèyàn máa sọ, ohun ni mo fi ń pè n holiday period tó jẹ́ pé èèyàn máa fi ní time láti rí àwọn èèyàn. Tó jẹ́ pé ó ti pẹ̀lé gan tó jẹ́ pé ó ti rí gbẹ̀yin gbẹ̀yin. Àwọn mìíràn bóyá bí ọjọ́ méje àbọ́ ọjọ́ mẹ́ta eh due to circumstances tó jẹ́ pé ẹ ti jọ ríra gbẹ̀yin gbẹ̀yin. So ìgbà holiday yẹn náà ló máa jẹ́ ìgbà tó jẹ́ pé ẹ máa tún ríra yín, inú yín á tún dùn. Eh ẹ tún connect, ẹ tún sọ pé okay o. Ó tún di ìgbà bí mélòó ká tó tún ríra wa so ìgbà yẹn lẹ́mi pè sí ìgbà ehm holiday period so mo ṣe máa ń lò pẹ̀lú àwọn ẹbí mi ni àwọn family member mi ni ẹ́. Any chance tí màá rí láti wà pẹ̀lú wọn, inú mi náà máa, ó máa ń dùn. So èmi kọ́ ń feel pé iṣẹ́ náà ló kọ̀ máa ń gba àkókò èèyàn jù náà ni. Ẹ̀èyàn ò dé lè ṣe láì máa ṣiṣẹ́. Because tí èèyàn ò bá ṣiṣẹ́ báwo ni ẹni òun ò ṣe fẹ́.

Mo fẹ́ràn àwọn àlọ́ apanilẹ́rìn nítorí pé wọ́n fúnni gan gidi. Kò sí ẹni náà tó fẹ́ràn, tá sọ pé òun ò fẹ́ràn láti máa gbọ́, ehm, àlọ́ tó ń pani lẹ́rìn náà. Everybody náà ló fẹ́ràn. Torí mo rántí ìgbà tí mo wà ní, ìgbà tí mo wà kékeré, grán mi máa ń sọ-- ó máa ń pa àlọ́ fún wa nígbà yẹn. So, lára àlọ́ tó máa ń pa fún wa nígbà yẹn ni àlọ́ nípa tortoise àti, ehm, ìjà-- tortoise, Ìjàpá àti ajá. So, jẹ́ kí n pa àlọ́ yẹn. Jẹ́ pé grán mi máa ṣà máa ń pa fún wa nígbà yẹn. So, nígbà yẹn, grán mi pa àlọ́ kan wọ́n ní pé tortoise ò jẹ́ èèyàn kan tó jẹ́ pé ó wà very, very greedy. So, òun àti ajá náà jọ jẹ́ ọ̀rẹ́. So, tí, ehm, tí tọ-- ajá bá ti lè lọ sí oko ẹ̀ láti lọ, láti lọ dáná, ẹ̀ láti kó oko, láti ṣe gbogbo ẹ̀, tortoise lè sọ pé, àpé ó rí ẹ̀wọ̀n, pé orí ń fọ́ òun, àbí ẹ̀dọ̀ ń rìn wọ̀n, àbí nǹkan báìbàí ó ń ṣe òun. Àwọn nǹkan bẹ́ẹ̀ yẹn ṣó dà kò ní lè ṣiṣẹ́. So, ìgbà tó wá yá létárùn ni, ehm, ajá wá rí pé, eh, ajá náà máa ṣiṣẹ́, ó máa ṣe gbogbo ẹ̀, tó bá ti wá kó èrè oko, ó máa kó fún, ó máa kó fún tort-tortoise lára àwọn èrè oko ẹ̀ yẹn. Nítorí ẹ̀yẹn, tortoise wá ti wá fẹ́ máa wà lazy. Torí ó mọ̀ pé kò sí, kò sí tí ajá náà bá kó èrè oko ẹ̀ jáde pé ó máa fún òun lára ẹ̀. Ti ìgbà tí ajá náà wá notice pé tortoise pé kò fẹ́ máa ṣiṣẹ́ mọ́ torí ẹ́ ṣó òun náà wùwà kí nfun ní àwọn nǹkan mọ́ lè sọ pé ó yẹ kí ara ẹ̀ náà ti alátọ̀jọ́ ẹ̀ kí òun náà dìde kó lọ bẹ́ẹ̀ ṣí lè máa ṣiṣẹ́. So, ìgbà tí ó bá máa fi di, tí ó máa fi di alẹ́, ara tortoise ti máa, ehm, ara tortoise ti máa wá lọ sí oko ajá, wá lọ ji, wá lọ ji àwọn nǹkan ẹ̀. Tó bá ti wá jí àwọn nǹkan ẹ̀, tó bá ti wá lọ lọ́nà, ó máa lọ kíp ẹ̀, kò ní kíp ẹ̀ sílé ẹ̀ ṣó dà tí ajá bá wá sí ilé ẹ̀ kò ní rí àwọn kíni yẹn. Ó máa lọ r'isẹ́yìn kùlé, bísẹ́ pé ó mọ̀ pé ajá ò lè dé. So, tó bá wá yá létárùn, tó bá wá yá létárùn, tó bá, ehm, ajá bá ṣà wá sóko yẹn láàárọ̀ ọjọ́ kejì awa máa wọ̀ pé kí ló ṣẹlẹ̀, kí ló ń ṣẹlẹ̀ sí oko òun náà. Pé à, bí òun ṣe fi oko yìí sílẹ̀ kọ́ ló ń ṣe fi bá a ní àárọ̀ ọjọ́ kejì. So, ó wá ti notice ẹ̀ tó bí ẹ̀ mẹ́ta àbẹ́ mẹ́rin bẹ́ẹ̀ yẹn. Ó wá sọ fún èèyàn kan pé ó dà ẹ́ pé èèyàn kan máa wá ń jí, máa wá ń jalè ní oko òun o. So, tortoise náà sọ pé àpé ta ló fẹ́ máa jalè lóko ẹ̀ pé kò sí olè ní ìlú wọn náà. So, ìgbà tó yá ní, eh, ajá ṣà lọ fi ọ̀rọ̀ yẹn wá lọ fi sọ fún ẹlòmíí. Ẹlòmíí náà sọ pé àpé kò sí olè náà ní ìlú, pé ta ló lè wá jẹ́ máa tó bá máa wá sí oko ẹ̀ máa fi máa jí ǹkan. Wowa ní pé kó dẹ ọdẹ sínú oko ẹ̀ dé ẹni yẹn. So bó ṣe wá yá nígbà tí, nígbà tó máa fi yá, eh, kí ni wá dẹ, eh, ọdẹ sínú oko ẹ̀ ní ajá. Ajá wá dẹ ọdẹ sínú oko ẹ̀. Bó ṣe wá di òru ọjọ́ yẹn, bí tortoise ṣe wá wá, ó sọ-- bó ṣe wá wá sí oko ẹ̀ yẹn, bí ó ṣe mú-- kò mọ̀ pé ajá ti dẹ ọdẹ sínú oko ẹ̀ yẹn. Bí ọ-- oko ẹ̀ yẹn kọ̀ ṣe mú tortoise nìyẹn, ó kọ̀ mú nìyẹn. Bí ṣe dá-- bí tortoise wá tri láti gbá ara ẹ̀, gbá ara ẹ̀ nínú kíni yẹn kò wá gba. Bí ó kọ̀ ṣe, bí ó ṣe máa fi dàárọ̀ ọjọ́ kejì báyìí, bí kíni ṣe rí nìyẹn. Ajá, ajá wá pariwo pé à, ìwọ ọ̀rẹ́ mi tí mo pè pé ọ̀rẹ́ tímọ́tímọ́, àṣẹ iwo lowa máa wá sí oko mi lóru tó wá máa fi ń jí àwọn nǹkan oko mi. Mo dẹ̀ bẹ̀rẹ̀ lọ́wọ́ ẹ̀, o dẹ̀ sọ pé ṣé kò sí olè, pé ṣé tó bá bẹ̀rẹ̀ ǹkan lọ́wọ́ òun pé ṣé òun ò ní fún ni. Pé the reason why tó ò kí nfun nìkan mọ́ ni pé torí pé kò kí n ṣiṣẹ́. Pé mò ń dẹ̀ fẹ́ ẹ́ kó máa ṣiṣẹ́ pé ṣé òun á máa ṣiṣẹ́ tó òun á máa, máa bọ nílé ni. Pé kó òun náà lọ ṣiṣẹ́. So wọ́n ṣà ṣe gbé a, eh, tortoise lọ sí ọdò ọba nìyẹn bí ọba ṣe dájọ́ fún tortoise nìyẹn. So, irú àwọn aláti, eh, àlọ́ tí gránmọ̀mi máa, gránmọ̀mi máa ń sọ fún mi nìyẹn nígbà tó wà láyé àti bẹ́ẹ̀, bẹ́ẹ̀, bẹ́ẹ̀, bẹ́ẹ̀, bẹ́ẹ̀ lọ ni àwọn àlọ́ náà.

Mo máa ń rántí àlá mi dáadáa, dáadáa. Even tí n bá sùn torun yan gan, ò bá wọra. Nísìyí mo máa rántí àlá tí mo lá. Mo jẹ́ eeyan kan tó je pé boya mo ní memory kan tó je pé ó sharp, so kò sí ni mo máa rántí àlá mi, kò sí ni tí baa sùn. But ǹkan tó lè ṣẹlẹ̀ ni pé torí ìgbà mí wà tó jẹ́ pé mi kí n máa rántí àlá tí maa lá tí màá rò pé kí ló ṣẹlẹ̀, kí ló ṣẹlẹ̀. Mo wa notice pé tí màá ti lè jí. Ka ni pé bi mo ṣe jí immediately ni mo ṣe dìde sókè. Tí mi relax boya bí one minute àbí two minutes lori bed kó tó di pé mo dìde. This is higher tendency pé tí màá dìde, pe mo lè gbàgbé àlá tí mo lá. Ṣùgbọ́n tí màá lie down, tó ṣe díẹ̀ kí n ronú kí ṣe gbogbo ẹ̀. Thou eleyii ti n màá tete jí yan náà, mo máa later padà tú rántí àlá tí mo lá náà later o. But tí ǹkan bá ṣẹlẹ̀ nígbà mí ló máa jẹ́ kí n rántí. Like for example, boya nkan ṣẹlẹ̀ lọ́jọ́ yen So torí mo jẹ́ enikan tó je pé tí màá láàlá, àlá mi sáà máa ń ṣẹ. So màá rò pé, "mó de ti rí kíni yii rí tẹ́lẹ̀tele." Màá sáà rántí pé okay mo láàlá, nípa kíni yen tẹ́lẹ̀tele. So òun ló máa jẹ́ kí n rántí àlá mi ígbà mí tó jẹ́ pé tí màá jí, tí màá tete ji boya mo wà ní rushing to je pé mo dìde. Tí mii calm down láti ronú pé kí ló ń ṣẹlẹ̀ tí mo lè fi rántí àlá mi. So mo máa ń rántí àlá mi dáadáa. O máa ń wà vividly. Kò ṣe pé mo máa ń rántí gan níbi tí àlá mi wà si mo lè láàlá. Ọjọ́ kan wà tó je pé nígbà tí mo ń gbé lọ́dọ̀ aunty mi nígbà kan. So mo ṣe ń sùn, mo ṣe ń sùn, mo kọ̀ dede láàlá pé mo rí landlord wọ́n. Tá awon ati landlord wọn jọ ń sọ̀rọ̀ tí ìyá yen kan pariwo tó ṣe kíni kan, tó ń jí tó ṣe kíni kan. Bí mo ṣe jí báyìí, nikan bí ago márùn-ún ni o. Bi mo ṣe jí bi eleyi tí mo ji, mo taji láti ojú àálá yẹn. Kò pé fifteen minutes. Bí woman yen ṣe bẹ̀re sí ní sọ̀rọ̀ níyẹn pé, kìnìkán, kìnìkán. Torí àwọn náà ń fi odó gún, wọ́n fi odó wọ́n fi ń gún ǹkan ní inú kitchen. So torí pé ó jẹ́ aró kutukutu bẹ́ẹ̀ yẹn, ó dà pé ó máa ma affect mummy yẹn ni room ẹ. So bí woman yẹn ṣe jíbi eleyi, bó kan ṣe bẹere sí ní sọ̀rọ̀ nìyẹn pé kìnìkán, kìnìkán pé, sister mi pe won ń wà ija ni pé baawo la ṣe máa fi, odó máa fi gún, iyán ní, aró kutukutuku. Ṣé ko n ṣe pé ó ń wà ija ni pé kìnìkán, kìnìkán. Ó sà bere sí ní sọ̀rọ, ó bere sí ní blast o máa ṣe oríṣiríṣi ọ̀rọ̀ tó jẹ́ pé ó lè fá kìní. Mó wa ń wo pé, ṣé nǹkan tí mo tẹ̀ṣẹ̀ rí nísìnyí tó ti pé, ko tẹ̀tí pé isejú mélòó, ó ti pé isejú mélòó ló ti sare ṣẹ lójú mi yii. So mó wa wo pé, well. So iru èèyàn tí mo jẹ́ ni yen, àlá mi máa ń ṣẹ gan gidi, mo máa ń láàlá dáadáa. Kò sí bi mo ṣe lè sùn, even ti máa ń sùn three minutes, mo máa láàlá. But kò wa ṣe fún gbogbo àlá tí mo máa ti lè lá ló máa ń ṣẹ ò. But there is higher tendency tó jẹ́ pé àlá tí máa ń lá, ó máa ń ṣe. Se get? So that is tí pe ti láàlá tó dáa, ti máa ti lè jí bẹ́ẹ̀ yẹn, mo máa take time láti pray, láti break àlá yẹn láti bà á jẹ́. Because mo felt pé àlá jẹ́ ọ̀nà kan to je pé ọlọ́run máa ń lò láti fi communicate fún èèyàn pé okay o, àwọn nǹkan tó fẹ́ ṣẹlẹ̀ lélé, àwọn nnkan tó lè ṣẹlẹ̀ lélé. So tó bá jẹ pé nǹkan burúkú ni, èèyàn á lè pray láti cancel e. To ba je pé nǹkan gidi ni, èèyàn á lè pray láti bring e come to past. So nǹkan tí emi feel pé, àlá jẹ́ nìyẹn. So mo máa láàlá dáadáa. Mò de máa n rántí àlá mi vividly. But tó bá ti lè jẹ́ àlá to je pé ti máa ti lè jí tó kì í ṣe nǹkan to je pé ó relevant lọ titi, mo kan máa wave beyẹn ni But tó bá ti lè jẹ́ àlá to je pé ti mo ṣe lá to je pé ó take a very high significance, mo máa ruminate lé lórí. So irú nǹkan bẹ́ẹ̀, mo sáà máa rántí dáadáa torí pé mi tètè gbàgbé nǹkan tó ṣẹlẹ̀ ní ojú àlá yẹn and all sort of that. So mo máa rántí àlá mi dáadáa. Mo n rántí àlá mi dáadáa. So that's it.

Mo jẹ́ èèyàn tó jẹ pé ó máa ń jí ní kùtùkùtù òwúrọ̀ dáadáa. Kò sí mo máa ń jí lóru ní kùtùkùtù láàrọ̀, mo máa ń jí dáadáa. Even though lóru tí máa sùn ni ago mẹ́wàá ní òru, mo mọ̀ pé mo sì le jí nìkan bí ago mọ́kànlá àbí ago méjìlá òru. Mo lè jí lóru. Kò sí nǹkan tó máa jí mi, mo kọ dédé máa jí sílẹ̀ yẹn. Ànígbà mí náà mo lè jí nìkan bí ago mẹ́ta lóru sílẹ̀. Tó jẹ́ pé kò lè ṣe nǹkan tí mo máa ṣe títí tí ojú máa fi mọ́ ọ̀, kò ṣe pé bí àmọ́ ó ní nǹkan pàtó kan tí mò ń ṣe, tójẹ́pé mo ṣe máa lajú mi sílẹ̀ ní ẹ̀ tó ju máa fi mọ́. So mo jẹ́ èyàn kan tó jẹ́pé ó máa ń jí ní kùtùkùtù òwúrọ̀. Ìgbà kan wà gan-an tí àwọn èèyàn sọ pé kí máa lo ògùn orun láti fi sun bọ. Mo fẹ́ try náà nígbà yẹn, Ọlọ́run sọ wí pé kí má try è, torí ká ní mo try è ló máa affect mi. Tí mo jẹ́ èyàn kan tó jẹ́pé mi fẹ́ràn láti máa lo ògùn, tí máa ń lo ògùn bẹ́yẹn. Ní ìgbà kan tó jẹ́pé mò ń yàgbẹ́ báyìí, tí mò ń yàgbẹ̀ bí mo sì lo ògùn. Ògùn yẹn mo sì lo fẹ́ dà bá ẹni pé ó disrupt system mi. So mo sì feel for like two days, ó tó ti pé mo tún get system mi padà balance àrẹ̀. So mo jẹ́ èyàn kan tó jẹ́pé mo máa ń jí ní kùtùkùtù òwúrọ̀, tí máa lè tí lè jí bẹ́yẹn, mi ò sun mọ́ níyẹn. Bọ̀ tó bá yé pé ó wà rẹ̀ mi gidigidi bí a mo ṣe iṣẹ́ kan tó jẹ́ pé ó ní agbára ní ọjọ́ yẹn, mo lè wá sùn títí di ago márùn-ún. Ó pẹ́ ju ago márùn-ún, ago márùn-ún àbọ̀ mo ti máa jí. Kò sí nǹkan mo máa jí mi. So mo máa fẹ́ràn láti jí ní òwúrọ̀. Ó ti wá di níbi tí mo máa ń jí lówù rọ́ dé, tó jẹ́pé mi kì í láàrọ̀ tẹ́ pé mi need alarm láti jí mi. Tó bá ti le di ago márùn-ún láàrọ̀. Ìgbà mìíràn tàbí ago mẹ́rin gan mo ti máa jí sílẹ̀. So tí máa ti le jí sílẹ̀ yẹn lágo mẹ́rin tí mo dẹ̀ rí pé ó ní nǹkan tí mo fẹ́ bẹ̀rẹ̀ sí ní ṣe láti ago márùn-ún, tó bá ti le di ten minutes after four, màá tún wo time. Mo ṣe ń sùn ni o, màá tún wo time, màá tún jí, màá tún wo time, màá tún ṣe gbogbo ẹ. So mo jẹ́ èyàn kan tó jẹ́pé ó máa ń jí ní àárọ̀, kò sí, o ti mú ọ mi lára. Tẹ́ pé ó ti wá di pé ara mi gan ti wá-- body mi ti align pẹ̀lú sísun àti jíjìn yẹn tẹ́ pé tí n bá ṣe nǹkan mo máa jí naturally fún ara mi. Bọ̀ tó bá yé pé èèyàn wá try láti jí mi, ìgbà ẹni mi wà ní jí pé o gbọdọ̀ jí ní kiní kan, ko ṣe kó yẹ kó tó fẹ́ láti jí mi kiní kan, irú ǹkan bẹ́yẹn mi ní jí bọ̀. Kẹ fi mí sílẹ̀ on my own default time. Mo máa yè té jí, mo máa yè té jí láàrọ̀, mo dẹ̀ máa ṣe àwọn nǹkan tí mò ń ṣe. Kí ago kiní gan tó lù mo ti parí gbogbo ǹkan tí mò ń ṣe. So irú èèyàn tẹ́ pé tí mo jẹ́ níyẹn, mo fẹ́ràn láti máa jí láàrọ̀. Tẹ́ pé ara mi gan ti, ó ti mú ọ mi lára like ó ti bá ara mi mu. Tó bá ti le di ago báyìí, ago báyìí, naturally ara mi máa jí láti mẹ́yọ̀ pé àì, time máa ti tó fẹ́ láti dí láti ṣe àwọn nǹkan béle, time máa ti tó fẹ́ láti jí láti ṣe àwọn nǹkan bẹ́yẹn. So mo jẹ́ nǹkan tẹ́ pé ó fẹ́ràn láti jí ní àárọ̀. Ó dẹ̀ dára kí èèyàn máa jí láàrọ̀. There was study kan wà, ọjọ́ kan wà tó jẹ́pé mo ń go to social media, mo wá ka àwọn post kan tó ń sọ̀rọ̀ nípa pé tí èèyàn bá jẹ́ nǹkan tẹ́ pé o máa ń títẹ́ jí ní òru at that same particular time tó máa ń jí yẹn náà ló ń jí pé body ẹ ti wà in rhythm. In rhythm tẹ́ pé o ò ní dà alarm láti le fi jí ẹ mọ́. Torí àwọn mi, tá alarm yẹn gan máa ń dún lẹ́gbẹ̀ẹ́ wọn gan, wọn ò tún ní jí níbi tí àwọn mi máa ń sùn orun kiní dé. Nǹkan tó ṣẹlẹ̀ ni pé mo jẹ́ èyàn kan tó yẹ pé kò sí bí mo ṣe le sùn, mi kì í sùn wọ́ra. So tí màá ń sùn lọ́wọ́ gan tí màá gbọ́ kra lẹ́gbẹ̀ẹ́ ọ̀dọ̀ mi, ẹ̀yà timeless wá tẹ́ pé mo máa jí. So mo jẹ́ èyàn kan tẹ́ pé mo wà very sensitive sí orun. Tẹ́ pé ẹni little sound béle yìí ó máa jí mi sílẹ̀. So ìwé èèyàn tí mo jẹ́ níyẹn. Mo lè máa lajú ò bọ̀ mo ti jí sílẹ̀, mo ti jí. Mo lè má ṣe ní tì bọ̀ mo ti jí sílẹ̀. Ìwé èèyàn tẹ́ pé tí mo jẹ́ níyẹn, tó bá ṣe kra lẹ́ẹ̀ mẹ́jà, ẹ̀ṣà ni níbi tẹ́ pé ohun kan ti dá lóru, tó bá ṣe kra lẹ́ẹ̀ mẹ́jà bẹ́ẹ̀ mẹ́ta, mo máa jí sílẹ̀. Kò dẹ̀ ṣe pé bóyá mo fẹ́ sùn, tẹ́ pé ìgbà mí mo máa ń try láti avoid àríwó tí màá ti ń sùn torí tó bá ń pariwo lẹ́gbẹ̀ẹ́ mi, mi ò ní sùn, mi ò ní rírun sùn. Àbí tó bá pé nǹkan tẹ́ pé mo like ló wá ń dùn bí àwọn pill rìn ní background, ohun ìyẹn wà jẹ́ soft rìn tó lè jẹ́ kí n sùn. Bọ̀ tó bá kì í ṣe nǹkan tí mo like mi ò ní sùn, mi ò ní sùn. Bo ju mí ṣe máa rùn sílẹ̀ bí ilé mọ́ jú níyẹn.

Mo fẹ́ràn yíya àwòrán dáadáa. Mo fẹ́ràn láti máa ya àwòrán dáadáa lójoojúmọ́. Ìgbà kan wà tó jẹ́ pé nígbà tí mo wà ní school tó jẹ́ pé lójoojúmọ́ mo máa ń ya àwòrán, màá ti le jí láàárọ̀ bẹ́ẹ̀ yẹn tí mo máa ti le lọ class. Mo máa make sure pé mo máa ya àwòrán lojo lójoojúmọ́ láti fi keep memory pé ókè mi ò ṣe rí ní, nígbà tí mo wà ní mọ́kànlélógún lé lé bí mo ṣe rí nígbà tí mo wà ní méjìlélógún leleyi Títí, títí, títí. So ìgbà tí ó máa fi yá, ìgbà tí ó máa fi wọ bí three hundred level, màá notice pé mo ti stop. And idi tí mo fi stop ni pé, ehm, torí, ehm, bobo tí mo máa ń lo phone e láti fi, tóri phone bobo yẹn, camera bobo yẹn ó sharp gan. So òun ni mo máa ń lò láti fi snap. So bobo tí mo máa ń lo camera rẹ̀ láti fi snap òun ìgbà yẹn, èmi àti ẹ jọ, ehm, kò kín wá sí school dáadáa. So ó wá stop, òun ni ó wá jẹ́ kí màá ráyè máa fi, ehm, ya àwòrán dáadáa. So ìgbà tí o wa yá, mo wá notice pé ah, kìni yẹn ti wá kúrò lára mi gan láti máa ya àwòrán, láti máa ya àwòrán. Ni kan bí, eh, to je pe for like two years, ó le jẹ pe bí eemeji abi mẹ́ta mo máa ya àwòrán. So mi wà mọ́ bí wọ́n ṣe ń post gan, mo mọ̀ pé mo notice pé the more tó wá ṣe ń snap picture, tó wá ṣe ń snap pictures, the more bí a ṣe mọ́ bí wọ́n ṣe máa ń, bí èèyàn ṣe máa ń post fún picture. So ìgbà tí ó yá gan, mi o wà mọ bí wọ́n ṣe ń post gan fún picture gan mọ́. Ni ìgbà tó jẹ́ pé mi kì í snap picture lọ títí bẹ́ẹ̀ yẹn mọ́. So, ehm, mo fẹ́ràn láti máa ya àwòrán, but ìgbà tí ó yá gan tó di last, last year tẹ́kùn pé tó ti ṣe díẹ̀ tẹ́kùn pé mo ti ya àwòrán last. So wọ́n máa rò pé, àwọn èèyàn máa ń sọ fún mi pé "Girl yii ma snap, ma snap. At least tó bá ti le dàgbà, wàá le rí kan, eh, go back sí pé ókay o, throwback ẹ lé lé yii àti gbogbo, gbogbo kìnìiyẹn". So ìgbà tí o wa yá ṣá, eh, Adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. So ìgbà tí mo fi le last year bí tí mo ti wá ti ń ṣiṣẹ́, O wá ní girl kan tó jẹ́ pé níbẹ̀ tó jẹ́ pé èmi ló máa ń snap e lójoojúmọ́. To je pe tí màá ti le jí ti m bá ti le débí iṣẹ́ láàárọ̀, bá ti le parí àwọn iṣẹ́ tó yeẹ̀ ka ṣe, ó ti máa ṣe kí a jáde síta pé kí n snap òun. Mo dẹ̀ ti máa, màá tún snap ẹ, get. So irú àwọn nǹkan bẹ́ẹ̀ yẹn, màá ti snap ẹ, màá snap ẹ. Mo dẹ̀ tún kí mo jẹ́ eyan kan to je pe mo mo bo se n ya eyàn dáadáa. Mo lè ya ìyàn dáadáa tí to jẹ́ pé picture yẹn máa, ó máa clear. So òun ló máa ń fa tó jẹ́ pé àwọn èèyàn mi máa ń fẹ́ kí n ya wọ́n. Nígbà mí, wọ́n máa fẹ́ kí n ya wọ́n. And the reason ni pé torí pé tí màá snap ni pé nígbà mí kò kín ṣe pé bí èèyàn ṣe fine sí i tó ní ìgbà mí. But torí pé ẹni tó camera, eh, camera tí èèyàn ń lò number one àti ẹni tó snap èèyàn yẹn, òun ló máa ń determine bóyá bí, eh, picture ṣe máa rí tí èèyàn bá snap èèyàn ní, eh, àwòrán. So mo sá à ṣe gbogbo àwọn kìnì yẹn. To je pé wọ́n, girl á sọ fún pé kí n máa snap. Torí mo ti notice pé mi mọ bí wọ́n ṣe ń post fún snapping mo So mo wa wipe ah o máa yẹ kí n máa kọ bí wọ́n ṣe ń post fún snap pe kó máa ní dàá. Ilé tí èèyàn ń dàgbà, ìbà tí èèyàn ní picture láti sọ pé ókè o ìgbà tí mo wà kékeré lé lé yii So mo sá à pé màá máa, ìgbà tí wọ́n yá tí wọ́n sá à ti pé mo wá ń snap lójoojúmọ́, mo wá ń, mo ń, mo ń, mo ń ya àwòrán lójoojúmọ́, mo wá notice pé picture mi náà wá ń change. Mo ń adjust, mo ń ṣe gbogbo ẹ. So nǹkan tí mo rí sí nípa yíya, ehm, àwòrán nìyẹn. Nǹkan tí mo rí sí nípa yíya àwòrán nìyẹn. Ó máa ń jẹ́ kí, eh, ó máa ń jẹ́ kí èèyàn, eh, ṣe kìnì sí dáadáa. So yeah, mo fẹ́ràn láti ya àwòrán dáadáa. So mo dẹ̀ máa ń ya àwòrán náà ni once in a while. Ìgbà kan wà to je pé fún odidi ọdún méjì, mi ì máa yí, mi ì ya àwòrán kankan. Fún odidi ọdún méjì, mi ì ya àwòrán kankan. Kò dẹ́ ṣe pé bóyá mi fẹ́ ya àwòrán torí pé nǹkan tó tiẹ̀ ṣẹlẹ̀ sí mi nígbà yẹn kò ṣe mí pé kí n ya àwòrán. Torí mo ní, mo ti ní leta padà regreti ẹ́ tẹ́lẹ̀ gan pé wai í toripe mi ò fi máa ya àwòrán nígbà tí mo wà ní inú school ìgbà yẹn. But Adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run náà ni nínú gbogbo ẹ. So but báyìí nísinsìnyí báyìí mo ti wá ń ya àwòrán dáadáa. Mo ti ń ya àwòrán dáadáa. Mo ti wá notice pé bí mo ṣe ń ya àwòrán báyìí, ó ti ń jẹ́ kí n improve ní bí èèyàn ṣe máa ń post. Mo ti improve ní bí wọ́n ṣe ń post.

Ehn, àwọn nǹkan tí mo máa ń ṣe, àwọn nǹkan tí mo máa ń ṣe nígbà tí ọjọ́ bá rọ̀. Èmi lè sọ pé tí ọjọ́ bá rọ̀, ó jẹ́ ìrọ̀lẹ́. Ìrọ̀lẹ́ la máa ń pè é. Tí mo lè understand ẹ sí, ní pé mo máa rest náà ni. Mo máa ṣe àwọn iṣẹ́ tí mo, tí mo mọ̀ pé mo máa ṣe láti lè fi prepare fún, ehn, iṣẹ́ ọ̀la, iṣẹ́ ọjọ́ kejì. So that, àárọ̀ ọjọ́ kejì tí màá fi jí, tí màá máa fi máa ṣe àwọn nǹkan, kò ní, kò ní wà too choking like kò ní difficult bẹ́ẹ̀ láti-- so màá kọ́ ṣe àwọn basic things tí ẹ kó yẹ kí n ṣe, mo ti máa ṣe sílẹ̀. So ọjọ́, ká ní mo fẹ́ dáná báyi tí mo fẹ́ se rice, mo ti lè lọ ata tí mo máa-- rice and stew, mo ti lè lọ ata tó ẹ kó mo máa fi se rice yẹn, mo ti lè lọ sílẹ̀. Tí n bá dẹ̀ tí lè lọ sílẹ̀ bẹ́yẹn, mo máa fi, ehm, kí ni orúkọ ẹ? Mo, mo máa, tí báa ti lè lo ata yẹn sílẹ̀, mo máa fi kiní sí i. Ká ní mo máa dín ata yẹn ni, ẹ mi ní fi ìkankan sí i. Buh ká ní mi ní fẹ́ ní, mi ní di mo kan máa gbé sínú fridge bẹ́yẹn. So tí o bá fi dárọ ọjọ́ kejì eleyii tí màá ṣẹ́, màá tún máa fi bẹrẹ síni jà ata, màá ṣe kiní kan, màá kó wọn lọ ata yẹn lọ straight. Àní ìgbà mi, mo máa, mo kọ̀ máa, mo lè dín ata yẹn, mo lè dín sílẹ̀. Nígbà mi, màá dín àwọn, màá dín ata yẹn sílẹ̀. So láàrọ̀ ọjọ́ kejì bẹ́yẹn, mo kọ́ máa jí, màá dẹ̀ ṣe, mo máa se rice, ó tán. Preparation for the, ehm, fún ọjọ́ kejì. Ǹkan tí màá ṣe náà ni yẹn. So àwọn nǹkan tí mo máa ń ṣe náà ni yẹn fún, ehn, preparation fún, ehn, ọjọ́ kejì. And mo dẹ̀ tún máa relax. Mo lè jókòó síta kí n gbátẹ́gùn níta, kí n connect mọ́ earth, kí n tún máa gbọ́ orin oríṣìíríṣìí kí n máa jó just to feel happy and gbogbo ẹ́ kí ni ẹ. Ìgbà mi mo lè máa wo fíìmù gan. Mo lè máa wo fíìmù gan nígbà mi. Oríṣìíríṣìí fíìmù tí n bàá ti lè subscribe sórí Netflix mi. Màá máa wo fíìmù, màá máa gbogbo àwọn kiní yẹn ni màá máa ṣe. So that, ehn, ẹ̀yàn a tó lè keep ìyàn lively. And most-- ní ọ̀pọ̀ ìgbà, most time, mo máa ń fẹ́ràn láti máa wo, láti máa, láti máa gbọ́ orin. Màá máa gbọ́ orin, màá máa listen sí orin. So tí màá listen sí àwọn orin ẹ bẹ́yẹn, ẹhẹ́n, ó máa jẹ́ kí, ehn, ọkàn mi balẹ̀, inú mi náà tún máa dùn. So gbogbo àwọn nǹkan tí mo máa ń ṣe ni yẹn ní ìrọ̀lẹ́. Preparation. Ní ìgbà mi tí o bá jẹ pé weekend, ìrọ̀lẹ́ weekend ni, mo máa sùn. Mo lè sùn lọ. Mo lè sùn lọ bẹ́yẹn. So tí máà dẹ̀ tí màá fi sùn bẹ́yẹn, tí màá fi jí, tó ba jẹ pé ó rẹ mí ó, ká ní pé mo dé, mo ti dé láti ibi iṣẹ́ yẹn, ó ti rẹ mí gan gidi. Like boyà mo ṣiṣẹ́ tó jẹ pé ó wà very stressful níbi iṣẹ́. So tí màá fi dé bẹ́yẹn, ó ti lè rẹ́ mi gidi. So mo kọ̀ lè lie, mo kọ̀ lè lie down kí n sùn. Tí màá, mo lè sùn bí one hour, two hours. Boyà tí màá dé nìkan bí aago márùn-ún. Torí ní ìgbà mi náà, mi òúnjẹ alẹ́ bẹ́yẹn lọ títí ó lè jẹ́ nìkan bí aago mẹ́jọ mo tó máa ṣe. So tí màá dé nìkan bí aago márùn-ún, mo lè lie down kí n kọ́kọ́ relax fún thirty minutes àbí one hour. Tí n bàá ti wá relax tán, mo ṣẹ le wá bọ́ sí kitchen kí n wá dáná. Tí n bàá ti wá dáná, ẹhẹ́n, màá sì wá sọ pe okay "Fine. Kí la lè wá ṣe? Kí ni èèyàn lè ṣe continue from, from here?" So gbogbo àwọn nǹkan bẹ́yẹn ni mo máa ṣe. Then tí màá dẹ̀ tí lè dáná tán, tí màá ti lè, màá jẹun. Tí màá dẹ̀ tí lè jẹun bẹ́yẹn, màá feel, màá feel okay and alright. So gbogbo àwọn nǹkan bẹ́yẹn ni mo máa ń ṣe. Ǹkan bẹ́yẹn ni mo máa ń ṣe tí n màá, tí wọ́n bá ti di, ehn, tí ìrọ̀lẹ́ íyẹn tí, tí mo ròótó ń sọ pé tí ọjọ́ bá rọ̀. So gbogbo àwọn nǹkan bẹ́yẹn ni mo máa ń ṣe tí wọ́n bá ti lè di ìrọ̀lẹ́. So then àwọn nǹkan mi tí mo máa ń ṣe ní ìrọ̀lẹ́ máa ń pọ̀. Irú àárọ̀ báyi tí n bàá ráyè ṣe exercise, tí n bàá ráyè gym, tí màá di ìrọ̀lẹ́. Mo lè sọ pé mo fẹ́ try láti gym náà, bọ o kan jẹ́ pé mò nílé gym dáadáa torí ó ti máa rẹ mí. Tó ṣe bí èmi tí mo ti lọ sí ibi iṣẹ́ láti kàn bí aago mẹ́fà láàrọ̀ tí mo ti jí jáde, tí mo wá dé nìkan bí aago márùn-ún lálẹ́. So àti sọ̀pe mo máa gym, ó máa, ó máa difficult. But mo kàn lè try náà ni láti ṣe àwọn little little exercise, exercise because mo jókòó through out náà ni níbi iṣẹ́. So mo máa ṣe àwọn exercise kan to jẹ pé ó máa reduce àwọn stress ti o wa ni, tí ó ti pile up sí, síbi ẹsẹ̀ mi. So mo máa ṣe àwọn exercise yẹn láti relieve àwọn stress yẹn. So kò ì ṣe àwọn exercise to ṣe pé ó máa le náà lọ títí. But just little exercise láti stretch ara, láti ṣe àwọn nǹkan bẹ́yẹn tó máa, tí ò ní fi bẹ́ẹ̀ ṣe kiní lọ títí. So àwọn nǹkan bẹ́yẹn ni mo máa, ni mo máa ń ṣe. So ní ìrọ̀lẹ́. O dẹ́ ti pé, ó tún depend lórí ọjọ́ náà. Torí, òun jẹ kín màá sọ pé nígbà mi tí màá dé láti ibi iṣẹ́, ó ti máa rẹ mí. So the only thing tí mo máa ṣe ní ìrọ̀lẹ́ yẹn ni pé kí n kàn sùn. Mo kàn lè sùn ni. Tí n bàá dẹ̀ tí sùn, tí n bàá ti jí, màá sùn bí lè, màá, tí màá jí, tí màá ti wá jí, ẹhẹ́n, mo lè dáná. Tí màá dẹ̀ tí màá fi dáná, tí màá fi jẹun, ó ti lè rẹ mí láti ṣe ẹ́ní other activities. So most times mo kàn máa dúró di àárọ̀ ọjọ́ kejì or kí n kú dúró dá weekend. But ìrọ̀lẹ́ weekend, mo máa ráyè láti ṣe gbogbo nǹkan dáadáa ní ìrọ̀lẹ́ weekend compared sí normal ìrọ̀lẹ́ kí--

Mo ti lu etí rí. Mo lu etí gan presently. Àti ìgbà tí mo ti wà ní kékeré ni mo ti lu etí mi. Kékeré mo ti lu etí mi and láti ìgbà bí three months old tí mo ti gbé bí ọmọ oṣù mẹ́ta àbí ọmọ, ehm, oṣù kan lọ́ ti lu etí fún mi nígbà tí mò wa ń kékeré. So mo ti lo ear ring láti ìgbà tí mo ti wá n'kékeré. So bọ̀ mo ṣe wá ń dàgbà, mo ṣe wá ń dàgbà, mo ṣe wá ń dàgbà sí i, mo wá notice pé, eh, tó ìgbà tí mò ń yayékeré bẹ́ẹ̀ yẹn mo jọ èèyàn tó jẹ́ pé mo máa ṣe, mo máa ṣe bí ọkùnrin, mo jọ ọkùnrin. So nígbà mi tó rẹ pé tí màá tẹ̀lé àwọn òbí mi jáde lọ sí ọjà ń gbá èèyàn, wọ́n máa bèrè lọ́wọ́ wọn pé, "Ṣé ọkùnrin lọmọ yìí ni àbí obìnrin ni?" Wọ́n yóò pé, "Ah, obìnrin ni òun, kò ṣe ọkùnrin." Àwọn mìíràn sì máa pe mí ní ọkùnrin tán kí ó tó di pé wọ́n mọ̀ pé, ehm, obìnrin ni mí. So nígbà yẹn, nígbà tí mò ń dàgbà nígbà yẹn, so nígbà tó máa ma fi yá tí, eh, ìgbà tó máa fi yá tó máa fi di pé àwọn èèyàn tí ń bé question jù bí à mú lọ sójà máa bèrè lọ́, eh, grandma mi nígbà yẹn pé, "Ṣé ọkùnrin lọmọ yìí ni àbí obìnrin lọmọ yìí i?" So torí nígbà yẹn wọ́n, mo stop láti lu ear ring nígbà yẹn torí mo máa sọ pé ó máa ń gún mi létí àbí ó jẹ mí, ó ń jẹ mí létí. So ló jẹ́ kí n stop. Bí grandma mi ṣe wá lọ ra another ear ring níyẹn. Elétan wọ́n rà yẹn, wọ́n á jẹ́ kó gùn dáadáa, tó gùn wá sísàlẹ̀, tó máa, tó ṣe rundó wá sísàlẹ̀ so wọ́n máa fi sinmi létí. Wọ́n ní pé so táwọn bá ti lè ń lọ kò ní sí pé ṣé ọkùnrin lọmọ yìí ni àbí obìnrin lọmọ yìí ni. Wọ́n kàn máa wo, wọ́n máa wo etí mi láti mọ̀ bóyá ṣé ọkùnrin lọmọ yìí ni àbí obìnrin ni ọmọ yìí ni. Wọ́n máa fi mọ̀ pé mò kín ṣe, ehm, pé mi kì í ṣe kíni, mi kì í ṣe ọkùnrin pé obìnrin ni mí. So mo lu etí àti kékeré ni mo ti, ni mo ti lu etí mi. Àti kékeré mo ti lu etí mi nígbà tí mo dàgbà ná. Tó mo láwọn ọ̀rẹ́ tó jẹ́ pé wọ́n lu etí, wọ́n ti lu etí wọn tó bí i ọ̀nà mẹ́ta àbí ọ̀nà mẹ́rin gan ní etí nígbà tó ń dàgbà yìí. Àwọn mìíràn tún lu imú wọn gan pẹ̀lú ẹ. But èmi kan fi ìpè tí ẹ̀yin bá lu etí ọ̀nà mẹ́ta. There's a way tó jẹ́ pé, mi ò sọ pé kò da ó da, but there's a way tó jẹ́ pé ó máa fi jẹ́ kí èèyàn look, èèyàn ò ní look like, èèyàn ò ní dàbí ẹni tó jẹ́ pé ó serious àbí èèyàn tó jẹ́ pé ó ṣe kíni. Tán awon èèyàn bá rí ẹ pé o lu etí bí i mẹ́ta àbí bí i bá tó máa rí ẹ pé o lu etí bí i mẹ́rin, so wọ́n ò ní take e serious. Wọn máa-- the first impression tó máa kọ́ fá àwọn èèyàn, táwọn èèyàn máa kọ́, tó máa kọ́ fi àwọn èèyàn fi padà ẹni pé, "Àá, ọmọ yìí, ọmọ yìí máa jẹ́ ọmọ tó ṣe pé ó loose. Ọmọ yìí máa jẹ́ ọmọ tó ṣe kíni torí pé kíni, torí pé ó, ó, ẹni òún lu etí." So mi wà against àwọn náà tó lu etí irẹ́ náà, but kò jẹ́ nǹkan tó jẹ́ pé mi lè lu etí bí i mẹ́ta àbí mẹ́rin. No, mi ò lè ṣe é. Mi ò lè ṣe é. À nígbà mìí gan ó máa jẹ́ kó máa ní kind of look tó jẹ́ pé ó máa ń fún wọn nígbà tó jẹ́ pé mi ò like. So otu depend na lori bẹ̀ ni ẹ̀yin bá ṣe tọ́jú ara ẹ sí tóná. But mi ò rí boyà mo lè ṣe é. So òun ni ọ̀rọ̀ nípa, ehm, lílù etí yẹn. Emo àti pé, àti mo tó wà ní society tó jẹ́ wípé wọ́n máa ń judge èèyàn firstly pẹ̀lú appearance ẹ̀. Àwọn-- okay, o fẹ́ dàbí pastor kan báyìí nínú ọjọ́ mẹ́ta yìí, Pastor Kingsley Okonkwo tó ṣe tattoo sọ́wọ́. So àwọn èèyàn máa ń sọ pé, "Àá, kí ṣe ó yẹ kí pastor máa ṣe tattoo sọ́wọ́?" Àwọn èèyàn máa quote Bible scriptures pé kò kín ṣe ẹ̀ṣẹ̀ fún pastor láti ṣe tattoo sọ́wọ́. Nígbà tó mo mọ̀ pé kò kín ṣe ẹ̀ṣẹ̀ láti, láti fún pastor láti ṣe tattoo sọ́wọ́ kí wọ́n tó ní ìbéèrè tó jẹ́ pé àwọn èèyàn tó máa tún béèrè pé, eh, pé àwọn, pé àwọn aláì, àwọn aláìnígbàgbọ́ pe a máa fẹ́ ti fẹ̀tún. So mo wá ní, eh, comment mán kan tí mo rí lórí social media, nǹkan tí màn yẹn sọ, mo di nǹkan tí màn yẹn sọ mu. Màn yẹn sọ pé kò kín ṣe-- ó ní tí a bá wo ìgbé ayé tí, eh, Peter live àti ìgbà, ìgbà ayé tí Paul live pé ó yàtọ̀ síra. Pé àwọn méjèèjì ni apostle náà ni wọ́n. Pé tí a bá wo Peter dáadáa pé àwọn tá rán Peter sí òun ni àwọn Jews. So ó ní àwọn kan tó jẹ́ pé Peter ò lè ṣe, kò lè ṣe nígbà yẹn torí ó mọ̀ pé àwọn tán, àwọn tó rán òun sílé lé ṣó dáwọ́n le gba òun gbọ́. But Paul at the same time àwọn kan à tó jẹ́ pé Peter, Peter ò lè ṣe, tó jẹ́ pé Paul lè ṣe, Paul dẹ̀ ṣe nígbà titi e àtorí pé àwọn tí, eh, tó rán Paul sí òun ni àwọn, eh, àwọn tó kì í ṣe àwọn Jews, àwọn èèyàn tó kì í ṣe àwọn Jew torí Jews ni wọ́n ní culture wọn. So àwọn èèyàn máa ń sọ pé kò dẹ́ jẹ́, kò dẹ́, ìyẹn ò dẹ́ wá jẹ́ kí ó wá jẹ́ kí Peter wà mó righteous ju Paul lọ tàbí kó jẹ́ kí Paul wà mó righteous ju Peter lọ. So méjèèjì ó jẹ́ balance, méjèèjì kan jẹ́ balance ni. So èmi fì pé, eh, okay, o máa rí ẹ̀kọ́ tó bí pastor bàíì tó lu etí ní Nigeria táwọn èèyàn ò ní criticize ẹ̀ pé, "Àá, báwo ni pastor ṣe máa lu etí? Báwo ni pastor ṣe máa ṣe kíni kan? Ọ báwo ni pastor ṣe máa lu dread àbí kíni kan?" But iru àwọn kan bẹ́ẹ̀ yẹn bá ì tí wọ́n sì ṣẹlẹ̀ ní abroad, àwọn èèyàn sì máa fojú fun because culture wọn ni. Wọ́n ríi as normal, normal, eh, normal thing because culture wọn ni compared sí ibi bí yìí. So ìkọ́ni tí èmi lè rí sọ sí ọ̀rọ̀ yen niyen.

Mo máa ń ṣe ìdọ́gba láàárín, ehn, iṣẹ́ àti ìgbésí ayé mi dáadáa. Irú ìgbà tí màá ti le jí lọ sí ibi iṣẹ́ ókè níbi ọjọ́ méjì tó wà ní ọ̀sẹ̀, seven days tó wà ní ọ̀sẹ̀. Mo máa ń fi ọjọ́ márùn-ún láti fi ṣiṣẹ́, then ọjọ́ méjì tó kù láti fi wà nílé àti láti fi take care ara mi. Ànídí ni pé tí ẹ̀yàn bá ṣiṣẹ́, ìyẹn ní láti take care ara ẹ. So, bí mo ti máa jí lárọ̀ báyìí tí màá lọ ibi iṣẹ́ ní àárọ̀ kùtùkùtù tí màá ma fi dé ní ìkan bíi ọwọ́ alẹ́. Mo ṣe ń ṣiṣẹ́ náà ni màá ṣe make sure pé life mi náà ó wà balance because tí ẹ̀yàn bá ń ṣiṣẹ́, ẹni tí ó ń ṣiṣẹ́ tó bá take care ara ẹ, ó máa wà like ọjọ́ tààrà ẹ máa breakdown. Ko mọ, kò ní mọ bó ṣe máa, bó ṣe máa ṣe. Mọ́ ṣé mo máa ń ṣe ìdọ́gba láàárín iṣẹ́ àti ìgbésí ayé mi dáadáa. Màá balance méjèèjì papọ̀. Time wà fún ẹ pé ìfun ìṣe ni, bíi ẹ pé time fún ìṣe ni, mo máa ṣe iṣẹ́ yẹn dáadáa. Màá ṣe iṣẹ́ yẹn with all full force. Toba dẹ jẹ pé time náà láti take care ara mi náà ni, mo máa take care ara mi dáadáa. Màá take time láti rest because tí ẹ̀yàn bá kan dede sise tó máa ń ṣe iṣẹ́ iṣẹ́ tó ò bá take care ara ẹ, all of a sudden ènìyàn le breakdown. Ẹ̀yàn le breakdown. Kó ha jẹ́ pé owó gan-an tó yẹ pé wa máa fi take care ara ẹ later. Owó ṣẹ́ kó wa máa fi need láti fi take care ara ẹ later. There are things, owó tó jẹ́ pé o le fi, ehn, take care ara ẹ dáadáa tẹ́lẹ̀. Gẹ́gẹ́ bí àwọn mìíràn tó yẹ pé wọ́n kọ̀n ji, máa ṣiṣẹ́, maa ṣiṣẹ́, wọn ò ní ràn kan sórun ara wọn. Wọ́n máa ní pé àwọn ṣiṣẹ́ àwọn siṣẹ́, wọn ò ní jẹun gidi sórí, sínú ara wọn. So irú àwọn ènìyàn bẹ́ẹ̀ yẹn later on tí wọ́n bá later pada breakdown, wọ́n á máa sọ pé one thing or the other. So that's why mi fúnra mi mó máa fẹ́ràn láti balance, ehn, iṣẹ́ àti, iṣẹ́ àti ìkíni mi together. Iṣẹ́ tí mò ń ṣe àti, ehn, ìgbé ayé mi together so that everything will be, ehn, ready. Kò ṣe pé mo pẹ̀sìn ní fojú ṣiṣẹ́. Though ìgbà kan wà tó jẹ́ pé tí everything o, ti set ẹ kẹ́ I know that ní time yìí, mo ní láti ṣiṣẹ́ gan-an gidigidi just for the foundation. Ìyẹn báyìí mo ti sọ pé mò lè máa ṣiṣẹ́ bala-bla-blindly pé mi kì í care nípa okè ọwọ́ ọ̀ṣọ́ dáadáa o àbí òwọ̀ ọ̀ṣọ́ dáadáa o, bí o take care abo take care ẹ bọ̀. Ko sá tó kọ ṣiṣẹ́ kó fi clear up àwọn nǹkan kan tó wà nílẹ̀ náà. Then after that phase, tí ẹ bá ti gbó bí àyè, bí ẹ̀yàn ṣe, bí àyàn jẹ wọ́n gbà yẹn àbí ìrírí kankan then èmi fi pé after that phase ìyẹn ní duty as a, as an, as a human being láti, láti clear up ara ẹ, láti, ehn, wà okay. Then after that then you start taking care of yourself. You eat, ìyẹn wà jẹun nígbà tó yẹ kó jẹun, wà jẹun nígbà tó yẹ kó jẹun, wà sùn nígbà tó wà sùn dáadáa. Kò se pé kó máa pariwo iṣẹ́, iṣẹ́, iṣẹ́ because tí iṣẹ́ náà bá kúrò bẹ́ẹ̀, another person máa ṣe iṣẹ́ yẹn lẹ́yìn ẹ. So it's better kó take care ara ẹ dáadáa, dáadáa ju pé kó máa ṣiṣẹ́, kó máa ṣiṣẹ́, kó máa-- ẹni mó máa take care ara ẹ lọ. So kan tí mi ní sọ nípa ọ̀rọ̀

Mo fẹ́ràn láti máa kọrin, mo fẹ́ràn kíkọrin. Àti kékeré gan, mo ti fẹ́ràn láti máa kọrin. Ìgbà kan wọ́n to je pé ìgbà tí mo wà ní sekondri school, mo máa ń kọrin dáadáa. Mo join choir, ehm, choir nígbà tí mo wà ní sekondri school. So ìgbà yẹn wọ́n fi, ìgbà yẹn wọ́n fi train voice wa. Ìgbà yẹn máa fi bá wa train voice wa tó fi dí pé mo mọ bí wọ́n ṣe ń kọ, kọrin dáadáa. So Catholic dè ni, eh, secondary school tí mo lọ ń gba yẹn Catholic ni. So most orin táa máa ń kọ máa ń jẹ́ orin acapella tó pé oníkálukú máa gbé, ehm, part ọ̀dọ̀ tito e, tí part tí, e-e-oníkálukú ń gbé. So ẹniyan a máa gbé part tó ń, tẹni ẹ̀ ń kọ. So òun ló jẹ́ kí mọ orin ko nígbà yen. Nígbà yẹn, ìgbà tí mo ri pe mo ní passion láti kọ orin gidi gidi tó je pé mo ń feel pé tí n ba dàgbà gan pé mo máa dà, eh, musician, but ó ní gbogbo ẹ ṣe jẹ́. So mo fẹ́ràn láti kọrin gidi gidi nígbà tí mo wà ní, ehm, kékeré gan. So mo join choir náà nígbà yẹn. Ìgbà tí mo wà ní teenagers class náà, mo join choir. Ìgbà kan wọ́n to je pé bí mo ṣe, bá ṣe parí waec báyìí, gbogbo wa taa po. So bá ṣe parí waec, bi gbogbo a ṣe lọ sí church nìyẹn. Bá ṣe wọ inú church, bá ṣe wọ church báyìí, emí join choir, àwọn kan join ushering, oníkálukú ló join, ehm, each department tó ti fẹ́, tó f-tó like and tó wish láti, láti function. So mo ṣe join choir nìyẹn. Táa máa kọrin, a máa wá sí rehearsal ko tó di pé wọ́n dá wa padà sí teenagers class pé a ti pé eighteen years old pé ká padà lọ sí inú church. So mo fẹ́ràn láti kọrin dáadáa. Ìgbà kan wọ́n gan an tó jẹ pé mo máa ń download app, kí lórukọ app igan ló ku. Mo máa ń download app yẹn máa jẹ́ kó lè kọrin pẹ̀lú background sound. So sound yìí á máa play ní background, á máa play ní background. Ẹ̀mí náà a máa, emí náà a máa kọrin pẹ̀lú ẹ̀, a máa kọrin pẹ̀lú ẹ̀. So mo ṣe download, ehm, mo ṣe ń play orin kíni níyẹn? Ehm, Tatiana, màá kọrin Tatiana. Tatiana jẹ́ one of my best artist nígbà yẹn. So màá play orin Tatiana, gbogbo orin kíni báyẹn, á kọrin. Ìgbà tó yá ni, gbogbo kíni yẹn kúrò lára mi járe. Nígbà yẹn náà mo máa ń lu ìlù náà. Àti ìgbà tí mo ti wá secondary school náà mo ti máa, mo ti máa ń lu ìlù. Mo máa ń lu fún, ehm, school. To je pe a máa ń lọ fún outing náà ń gba yẹn. Àti báálẹ̀ tí wọ́n ti wá mọ́ school wa sí, ehm, school tó good ní orin, kíkọrin àti lílù ìlù torí ó wà fún òun láti máa-- kò ṣe, taa bá lọ fún competition gan an, a wa la máa ń gbé first wálé torí a mọ bí wọ́n ṣe ń kọrin dáadáa, a dẹ̀ mọ bí wọ́n ṣe ń lu ìlù dáadáa. So gbogbo kíni yẹn ló build me up láti kọ, láti lè kọ orin dáadáa. Ìgbà tí ó dè yá tí mo ti wá dàgbà, mo wá discover láti, mo máa discover pé mo ní another passion fún ǹkan mi. Which is technology so, ah, gbogbo àwọn nǹkan tí, tí mo ń ṣe nìyẹn. And, ehm, nígbà tí mo fi wà ní secondary school yẹn náà, mo máa ń ṣe voice training. Àwọn orin tí wọ́n máa ń kọ, "Do re mi fa so la ti do, do ti la so fa mi re do." So gbogbo kíni yẹn la máa ń ṣe, a máa ń ṣe lójoojúmọ́ láti fi train voice wa, láti fi train, ehm, voice wa láti fi kọrin dáadáa. And the more tí ènìyàn bá ṣe ń practice kíni yẹn, the more tí voice ènìyàn a ṣe máa wà edible, edible, edible so gbogbo kíni yẹn náà ni mo máa ń ṣe láti fi train voice mi. So nígbà tó wá yá tó di pé, ehm, kí ló ń kù ẹ? Tó wá yá tó di pé kíni, mo wá rí pé mo ti ń lọ́sẹ̀, like tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ìgbà tí mo wá kéré, mo, mo, mo mọ gbogbo ẹni pé bí a bá ti máa dàgbà pé mo máa dà musician, but later mo máa rí, discover pé mo ti ní another passion ju musician lọ, ju pé kí n màá kọrin lọ. Tó mo mọ orin kọ, but mo ti ní another passion ju pé kí màá kọrin lọ. So òun ni as at where i am today. Mo lè ṣe, mo sì lè kọrin náà, but pé kí n wa choose orin kíkọ as a professional náà, kò. Mo fẹ́ràn láti máa kọrin dáadáa. Tí n ba kọrin gan, wa mọ̀ pé ọmọ yìí, eleyìí, o mọ orin kọ dáadáa. The way bi mo ṣe ń kọrin. So bí, bí gbogbo.